Tí táìmu atí ìparí iṣẹ́ bá ti ń tó, mo máa ń tètè ń palẹ̀mọ́ ni. Só dà tí mo bá ti palẹ̀mọ́ tán, mi ò ní mí sí bọ́ọ̀sì mi, torí tí mi ò bá tètè meeti bọ́ọ̀sì yẹn, owó tí màá san fún ọkọ̀ kékeré tí á gbé mi dé ilé, ó máa dọ́uble owó tó yẹ kí n san. So tí àsìkò iṣẹ́ bá ti fẹ́ máa parí, màá tètè máa ṣe palẹ̀mọ́ àti tètè kúrò nibi iṣẹ́.

Àwòrán ilẹ̀ báwo? Wọ́n ṣé ń ka àwòrán ilẹ̀. Èmi ò kín ń ka àwòrán ilẹ̀ o. Tí mo bá ti ń rìn, mo máa ń gbójú mi sókè ni. Mi ò kín ka àwòrán ilẹ̀, mi ò kín wo ilẹ̀ rìn. Tí mo bá ti ń rìn, mo máa ń gbójú sókè. Tí mo bá ti ẹ wo ilẹ̀ rìn, màá wo ilẹ̀ rìn. Kí n máa fẹsẹ̀ ti ni. Kì í ṣe pé màá máa wo ilẹ̀ tí màá máa ka àwòrán ilẹ̀.

Eh, okay. Ni, ni ibi, ni unity church wa àbí nínú church wa gan paapaa, tí wọ́n bá fẹ́ mú àwọn ẹro tuntun wá, a máa ń lọ fún outreach ni. A máa ń lọ fún outreach a de máa pín flyers. A máa invite wọn. Eh, a máa invite wọn pé kí wọ́n wá, kí wọ́n wá gba ìbùkún, kí wọ́n wá báwa ṣe love feast, kí wọ́n wá bá ṣe eléyi so. A máa motivate wọn, a máa promise wọn pẹ̀lú good motivations.

Àwọn alábasíṣẹ́ pọ̀ tí mo bá ti fẹ́ yàn wọ́n, àwọn ẹlẹ́ẹ̀ to wà very dedicated, to wà very diligent tí wọ́n kì í ṣọ̀lẹ, àwọn ni mo máa ń yàn. Àwọn tó ń dẹ̀ wà honest, tí wọ́n kì í parọ́, tí wọ́n kì í ṣolè, àwọn ni mo máa ń yàn bá ń ṣiṣẹ́. Criteria tí èmi ń lò láti yan àwọn tó máa bá mi ṣiṣẹ́ nìyen.

Well, ọ̀rọ̀ ọkọ̀ mi, mi kì í jẹ́ kí, mi kì í ṣe bẹ́ẹ̀ ronú jù. Tí mo bá, àwọn nǹkan wà tó jẹ́ pé mo fẹ́ ṣe, nǹkan kan tí mo fẹ́ achieve pọ̀. So tí mo bá ti ń ro, gbogbo àwọn kíní ẹ̀ nínú ọkọ̀ mi. Tó bá ti ń pọ̀ jù, mo máa ń, mo máa ń ṣe nǹkan mi. Ídà kí n, kí n wọ, YouTube or, kí n wọ X or Facebook, social media kí n kọ, keep ara mi busy. Torí kí n má máa ronú, àrònù, ìrònú púpọ̀ kò da. So nǹkan tí mo máa ń ṣe ni yen, láti máa pa arọ ọkọ̀ mi.

Mo máa ń ka àwọn àdéhùn, mo máa ń ka àwọn àdéhùn at least kí n lè, kí n lè mọ nǹkan tó jẹ́ pé ó wà lórí àwọn àdéhùn tí mo ṣe. Eléyìí tó wà very very important kí n tètè ṣe, mo máa ń ka àwọn àdéhùn mi.

Tí mo bá lọ sọ́jà tí mo lọ ra nǹkan, mo máa ń di ọjà bọ̀ tí mo bá wà n nu oko nà, at least tí, tí ẹrù eyan bá ti pọ̀ tí ilé mi dẹ̀ jìnnà, màá di ọjà, màá di ọjà yẹn sínú ọkọ̀, tá a gbé mi wálé, bó tún jó ori baìki ni,.màá dì, màá gbe sórí báikì.

Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígbà ewé, òun ni Maths. Mo fẹ́ràn Maths, mo fẹ́ràn Physics, mo fẹ́ràn Chemistry, mo fẹ́ràn Biology. Ìdí tí mo fi ń kọ́ Maths níyen ṣín torí ìgbà tí mo wà ní school, ilé ìwé, mo mọ Maths dáadáa. Science student ní mi. Maths yẹn nisíni ni mo de fi ń jẹun. Mò ń kọ́ Maths nsín dáadáa.

Ìwà, ìwà ìṣọwọ́ mi dá. Kò dá kí èèyàn máa yin ara ẹ̀, kò dá kí èèyàn má praise ara ẹ̀, but i can assure you, ìwà ìṣọwọ́ mi dá. Èmi ò kí n mi ò ṣe stingy person. Mi ò dẹ jẹ ẹni tó wà proud. Ǹkan tí mo bá ti ní láti, uh, render as, as help or as assistant to anybody, mo máa ń ṣe without hesitation. Mi ò ní pride, mi ò ní, mi ò kí ń ṣe arrogant, so àwọn èrò fẹ́ràn mi. Ibikíbi tí mo bá ti wọ̀, wọ́n máa ń fẹ́ràn mi.

Mi ò ní gíláàsì oorun, mi o kì n wọ sunshade, mi kì í wọ glasses, mi kì í wọ fìlà torí mi ò like e kì í fit mi honestly. Nǹkan tí ó jẹ́ ń fi ní gíláàsì oorun kankan nìyẹn. Mi ò ní gíláàsì oorun.

Ìsinmi oúnjẹ ọ̀sán mi, à á, wákàtí kan ló gbà one hour. À, ǹkan bí one, dááyà one to one tòtò lójoojúmọ́ ni wọ́n máa ń fún wa ní, à, ìsinmi oúnjẹ ọ̀sán. Wákàtí kan one hour from one to two, a ní láti padà wá. Tí a bá ti ẹ̀ ní lọ jẹun, à, a máa a máa spend the one hour break wá ká ṣáá fi ṣe ǹkan mi. So wákàtí kan ni ìsinmi oúnjẹ ọ̀sán mi gbà.

Èmi ò kín se obìnrin o, mi ò kín wé aṣọ. Mi ò kín, mi ò kín wé, mi ò kín wé aṣọ. Tó bá tún jẹ́, irú aṣọ tí wọn weave ni, èmi ò ní. Gbogbo aṣọ tí mo ní, aṣọ tí wọn rán ni, àwọn ready made tí mo ń rà nínú lórí boutique. Mi láṣọ wíwé.

Ìlànà ìpolówó mi ni pé èyí tí ń ṣọlẹ̀, mo máa ń tètè ń ṣiṣẹ́, mo máa ń tètè ń kọ́ṣẹ́. Anything tó bá ti kọ́ mi, mo máa ń tètè ń mọ̀. Iṣẹ́ tí mi ò bá mọ̀ tó ń bá kọ́ mi, mo máa ń tètè ń mọ̀. Mo dẹwà very diligent. Mo, mo jẹ́ ẹni tó jẹ́ pé tí wọ́n bá ti gbé iṣẹ́ fún mi, mo máa make sure pé mo parí iṣẹ́ yẹn tí mi ò bá parí iṣẹ́ yẹn, mi kì í wà, mi kì í si mi. So I have consistency. I do whatever it takes to get the job done. Mo dẹwà, mo dẹ ní integrity.

Ah! Mo máa ń tọ́jú ara mi bí mo ṣe máa ń tọ́jú ara mi pọ̀ o. Láàkọ́kọ́, mo máa, mo máa, mo ní ọṣẹ ìwẹ̀, mo máa ń fi ọṣẹ, mo máa ń fi ọṣẹ ìwẹ̀ mo fi ń wẹ̀, mi kì í wẹ̀ láìsí ọṣẹ. Mo dẹ̀ máa ń lo cream fún ara mi. Then mo máa ń jẹun tó dáa. Nǹkan tó bá ti wù mí ni mo máa ń jẹ. Àfi, àfi ìgbà tí mo bá ti broke nìkan ni mo lè lè, mo lè manage. But tí ó bá ti wà lọ́wọ́ mi, mo máa ń jẹ nǹkan tí mo fẹ́. À mo dẹ̀ máa ń sinmi. Nígbà mìí tí ó bá ti rẹ̀ mí tí mi ò bá fẹ́ lọ ibi iṣẹ́, màá kọ té-- màá kọ take excuse pé ara mi ò yá bí i kí n máa, mo máa ń ṣi mi. And ibi iṣẹ́ mi ọjọ́ méjì nìkan ni mo máa ń lọ nínú ọ̀sẹ̀. Then side hustle ni mo máa ń lọ for the other day, for the other days. Mo, mo máa, mo ní àkókò tí mo fi ń ṣin mi dáadáa, tí mo fi ń tọ́jú, so mo máa ń tọ́jú ara mi dáadáa o.

Ojoojúmọ́ ni mo máa ń ṣẹ̀mọ́tótó ilé mi, ọ̀kan jẹ́ pé ìmótótó tí mò ń ṣe, eh, weekend ni mo máa ń ṣe ilé tó pọ̀ jù. So tí mo bá ti ṣe ilé tó pọ̀ jù ní weekendì, then Monday, Tuesday, weekdays ké-- díẹ̀ díẹ̀ sá ni mo máa ń ṣe, but kò sọ́jọ́ tí mi ò ṣẹ̀mọ́tótó ilé mi.